Alùpùpù tí olóyìnbo máa ń pè ní mashini, òhun ló jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí èmi sì máa ń gùn ní ojoojúmọ́. Mo ní, mo ní alùpùpù tí èmi máa ń gùn ní ojoojúmọ́. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti ṣe ìrìnkèrindò mi àti jáde àti wọlé ní gbogbo ìgbà. Alùpùpù mi ó jẹ́ ohun ìrànlọ́wọ́ mi, ó jẹ́ ìrànlọ́wọ́ fún iṣẹ́ mi lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí èmi bá fẹ́ rìn láti ibùdó kan sí ibòmíràn.

Èmi fẹ́ràn láti máa fi tùràrí ní gbogbo ìgbà. Tùràrí ó jẹ́ ohun olóòórùn dídùn tí ó sì máa ń mú agbègbè, agbègbè gba fínfínfín tí òórùn rẹ̀ sì máa ń fanimọ́ra. Tùràrí jẹ́ òórùn afanimọ́ra tí èmi nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀, tí èmi sì máa ń fi sí inú ilé. Ìgbàgbọ́ àwọn Yorùbá ó rọ̀ mọ pé fí tùràrí a máa lé ẹ̀mí àìrí kuro ní agbègbè ẹni. Tùràrí ní òórùn afanimọ́ra tí ó sì máa ń jẹ́ kí agbègbè wù ní jókòó síi. Tùràrí ó jẹ́ ǹkan pàtàkì tí ó máa ń mú inú ilé ní òórùn dídùn tí ó sì máa ń jẹ́ kí agbègbè tàbí àyíká ẹni kó wù ní jókòó síi. Tùràrí jẹ́ ǹkan tí èmi nífẹ̀ẹ́ sí tí mo sì máa ń fi sí àyíká mi ní ìgbàkígbà.

Èmi ní àgbàlá òjò. Àgbàlá òjò yìí ni ibi tí a máa ń pè ní àgbàsọ̀rọ̀ tí omi òjò máa ń dágun sí. Àgbàlá òjò yìí wúlò lọ́pọ̀lọpọ̀. Èyí máa jẹ́ kí a lè ní ká lè gba omi èyí tó bá rọ̀ ní àti ojú òòrùn ojú ọ̀hún sí inú báfù tàbí garawa fún lílò ìwúlò wa.

Àwọn nǹkan tí mo rántí ní ìgbà ọmọdé mi ni ká máa ṣeré ní, ká máa ṣeré ní òjò tó jò bá ń rọ̀. A kí èyí èyí jẹ́ ǹkan ìwúrí fún mi nígbà tí a wà ní kékeré. Ìgbàkí ìgbà tí òjò bá ń rọ̀, àwa ọmọ kékeré àgbègbè á korawa síta, a sì máa wẹ̀ nínú àrọ̀dá òjò yí. Òjò yí a sì máa rọ̀, a máa wẹ̀ nínú ẹ̀. A máa yíra mọ́lẹ̀ nígbà mi ní orí ibi tó bá jẹ́ orí kankéré àbí orí ibi tán bá rẹ, tán bá rẹ dáadáa ní símẹ́ntì tí ò sì ní iyẹ̀pẹ̀. A máa ṣeré níbẹ̀, a sì máa yí inú omi òjò tó bá rọ̀. A máa wẹ̀ dáadáa dégbèdéke ìgbà tó bá wá tẹ́ wa ní ọrùn tí a sì máa rí ní ìgbà mí pé òtútù fẹ́ máa wò wá ní ara.

Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ kú lọ́pọ̀lọpọ̀. Èyí túnmọ̀ sí pé mi kì í jẹ oúnjẹ mi tán. Nígbà tí n bá jẹ oúnjẹ mi kú, ìgbà mí mo máa ń gbé fún àwọn ọmọdé tó wà ní agbègbè kí inú wọn lè dùn láti máa jẹ iṣẹ́ fún mi. Ìgbà mìíràn mo sì máa ń tọ́jú oúnjẹ yìí pamọ́. Nígbà tí ebi bá tún pa mi fẹ́rẹ́, màá sì bọ́ sí ibi oúnjẹ yìí, màá tún gbé nǹkan mi, màá tún jẹ padà. But ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi fẹ́ràn láti máa jẹ oúnjẹ mi kú láyà láti jẹ gbé fún àwọn ọmọ kékeré tàbí láti jẹ nígbà tí ebi bá ń pa mi padà.